Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun ni àjọ̀dún ti àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tí ń pè ní iléyá. Ọdún iléyá jẹ́ ọdún tí mo fẹ́ràn jù torí ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé àwọn ẹbí mi yàn wá láti ìlú tó jìnnà kéréje kéréje àwọn tó súnmọ́. Gbogbo àwọn tí mi tí rí láti bí i ọdún tó ti kọjá láti ìgbà tí a ti ṣe àjọ̀dún, yan wálé. Gbogbo wa á fojú rin ju, a á sọ̀rọ̀, a á ṣe, a á tún pa ẹran àgbò tí ìbò rẹ̀ ò ṣe tí ó sì ní ǹkan kan ní ara tí kòkòrò ò ṣe tí àìsàn ò mú. Òun ni a máa pa, ìgbá mí a sì lè pa màálù ní ọjọ́ náà. Ọ̀, àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù dáradára tí inú mi máa ń dùn gan tí a bá tí ń ṣe.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Ìbéèrè yìí tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù ní bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ kọjá, màá fún yín mi má wẹ. Tí n bá ti ṣetán, aago méje mo ti gbúdọ̀ dé ibi iṣẹ́ ọjọ́ mi. Ibẹ̀ ni màá wá wá títí tí tí ti mo ṣiṣẹ́ títí di aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Tí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ bá ti wá ti lù, mo máa ti ń lọ ilé mi bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ nù.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń rántí àlá mi tí ń báa tí jí. Tí ó bá ti jẹ́ eléyìí tó máà ń bá mi ní ẹ̀rù, màá wá ìsọ́ lọ sí ọ̀dọ̀ Elédùmarè tí ó dá mi. Tí ó bá jẹ́ wípé eléyìí tí ó bá mi lẹ́rù náà ni, màá wá ìsọ́ lọ sí odọ̀ Elédùmarè tó dá mi. Só, mo máa ń rántí àlá mi dáradára.

Ṣé o fẹ́ràn ijó? Mí i lè sọ pé mo fẹ́ràn ijó, mi i dè tun lẹ sọ pé mo fẹ́ràn ijó torí ó máa ń bọ́ sí àkókó tí ijó máa ń wá sí mi ní àrá. Ìgbà mí máa mọ gbọ́ orin tí mo fẹ́ràn gan jú tí ẹ pé ijó oni bọ́ sí mi ní àrá. Ìgbà mí ó máa jẹ́, mo kàn máa jókòó, mo dẹ máa máa mìírì tí màá ma jo. Torí náà mo yìń sọ pé mí ò lè sọ pé mo fẹ́ràn ijó, mi i dè lẹ sọ pé mo fẹ́ràn ijó.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Àh, fóònù mi máa ń gbóná tí ó bá ti ṣiṣẹ́ ni. Tín bá ṣe lòó sí ló ṣe máa gbóná si, kò ní òǹkà torí pé òun ni mo máa ń lò fi ṣiṣẹ́ tó pọ̀ jù. Kò ní òǹkà rárárara rararara, ìgbà tí ó yí, tó bá ti gbóná náà ló gbóná.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi è bínú rárá rárá. Mo tí bá wà nínú ọkọ̀, mo láì kí, mo fẹ́ràn kí ń máa jókòó síwájú ọkọ̀ torí pé kí ń máa wo bí àtúnṣe ṣe ń wà ní ìlú sí torí kò sí ojoojúmọ́ ni àtúnṣe máa ń wà ní ìlú. Torí bẹ́ẹ̀, mo sì fẹ́ràn láti máa jókòó síwájú ọkọ̀ kí ń máa wo ọ̀tún àti òsì. Mi è bínú rárá tí bá wà nínú ọkọ̀. Inú mi máa ń dùn dáradára gan ni.

Ṣé o máa ń wọ ohun ẹ̀ṣọ́? Rárá, mi ò wọ̀ torí ọkùnrin ni mí, mi fẹ́ràn rẹ̀. Ohun ẹ̀ṣọ́ wà fún obìnrin kò sì fún ọkùnrin. Àmọ́ tí tọkùnrin wá tí kò ṣe àwọn ilé tí ó máa ń dán nínú ọ̀ràn tí ó máa máa tana śàràṣàrà sí wọn, tí tobinrin ló ni ìyẹn, tí tọkùnrin kò ṣe ilé tí ó máa ń dán śàràṣàrà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi tí olóyìnbó ń pè ní Sunday. Mo fẹ́ràn ọjọ́ ìsinmi púpọ̀ púpọ̀ torí ti n bá ti ṣiṣẹ́ lọ láti àì, láti ajé, ìyókù tún di ọdù-- ẹ́, àìkú tí n tó tó sinmi. So mo fẹ́ràn ọjọ́ ìsinmi dáradára nínú ọjọ́. O, o, o jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi gbogbo iṣẹ́ tí mo bá ti ṣe.

Ìgbà wo ni o kí ẹ̀yin ìpàdé àwọn ọ̀rẹ́? Ìgbà tí mo ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni. Ó ti lé ní oṣù mẹ́fà sí ìsinyìí tí mo ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí pé ibi tí oníkálukú wá ń sìn. Ó ti jìnnà rere síra, torí náà ló fi jẹ́ kó pẹ́

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn kíkọrin, mo fẹ́ràn kí ń má a kọrin. Ayata tí ń bá, tí ń bá ń gbọ́ orin, màá mọ ọ́ kọ́ tẹ́lẹ̀. Mo fẹ́ràn kíkọrin dáradára torí pé ó máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, mo mọ̀ọ́ Mu dánì ni. Torí a, torí ààbò yàrá mi, mo máa ń di káàkiri ibi tí mo bá ti lọ ní.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ, fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, torí ọjọ́ iwájú mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ torí ó lè di ọjọ́ kan temi gan ò lérò tí wọ́n ma béèrè wípé ìwé báì báì kí n mú wá. Torí náà mo fi máa ń fi àwọn fáìlì mi pamọ́ torí ọjọ́ iwájú.

Ṣé o máa ń jẹ ohun jíjẹ tó kù? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tí ó bá sẹ́kù, torí mi ò fẹ́ràn ohun tí oúnjẹ waste, kó ń jẹ, kí ó bá jẹ, mi fẹ́ràn rẹ̀. Torí bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, ó dára púpọ̀ púpọ̀ torí èèyàn gbọdọ̀ máa mú kí ara èèyàn tó tó tó máa yá. Torí náà mo fi máa ń mú, mo máa ń mu dáradára torí ó ṣe kókó fún ara.